Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, orúkọ ìnagijẹ mi ni a ń pè ní Unique Mike. Mo fẹ́ràn orúkọ yìí gan, torí pé fún rara mi ni mo yan orúkọ yìí, torí pé mo mọ̀ pé orúkọ tí ó bá ènìyàn mímú dáadáa ni. Torí pé mo yàtọ̀ dáadáa sí àwọn ènìyàn tó kù. Ó jẹ́ kí n péra mi ní Unique Mike. Iyẹn gẹ́gẹ́ bí orúkọ ìnagijẹ tí mò ń jẹ́, tí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ sì máa ń pè mi. Mo tún jẹ́ ẹni tí ó wà nínú politics, tó jẹ́ pé mo ní orúkọ ìnagijẹ kí àwọn èèyàn fi lè dá mi mọ̀ dáadáa.

Ṣé WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, WiFi mi yára dáadáa. Torí mò ń lo 5G WiFi, mo sì fi síbi tí nẹ́tíwọ̀kì wà dáadáa. Nítorí ìdí èyí, WiFi mi máa ń yára gan ju data lọ. Kódà tí ń bá ń stream àwọn fídíò lórí YouTube, WiFi yìí má ń, agbára rẹ̀ má ń gbe dáadáa tí àwọn fídíò yẹn ò dẹ́ni ní, tí ò ní má ṣe ségesège. Ṣùgbọ́n tó je pé àwon fídíò yẹn a máa lọ geerege tí ń bá ti wà lórí WiFi mi. Mo máa ń gbádùn WiFi gidi gan ju pé kí n tan data lórí fóònù mi gan dáréètì lọ, torí data orí WiFi má ń strong ju ti fóònù lọ.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Tí mo bá ń jẹun, ìwà tó dára ni mo máa ń wú torí wípé tí mo bá kọ́kọ́ fẹ́ jẹun, tó bá jẹ́ oúnjẹ bí òkèlè àbí àmàlà, mo máa ń kọ́kọ́ fọ ọwọ́ mi dáadáa kí n tó jẹun. Ìgbà mìíràn dẹ̀ rẹ̀, tí mo bá fẹ́ jẹun, mo máa ń rí pé mo mú gbogbo nǹkan tó lè di mi lọ́wọ́ kúrò. Bí àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe, màá ṣe kó tó dí pé mo fẹ́ jẹun. Mi ò dẹ̀ kí ń sọ̀rọ̀ lẹ́nu oúnjẹ. Ìyẹn tí n bá ń jẹun lọ́wọ́, mi ò kí ń s'ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, mi ò kí ń ṣeré. Máa kọjú mọ únjẹ tí mo bá ń jẹ. Ìgbà tí n bá tó jẹ tán ni màá tó ṣe ohunkóhun tó bá ku tí mo bá fẹ́ ṣe àsìkò oúnjẹ, mo máa ń gbádùn rẹ̀ gan-an. Ìwà tó dára, òun ni mo máa ń fi jẹun.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáradára. Mo máa ń kó àwọn fáìlì mi gan sí abẹ́ bẹ́ẹ̀dì iyẹn ní abẹ́ ibùsùn mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn fáìlì tó bá ṣe kókó, màá kó wọn jọ sí ojú kan torí kí ń má ba à máa wọ́n káàkiri. Mo tún ní kábínẹ́tì ní ọ́fíìsì tí mo máa ń kó àwọn fáìlì pamọ́ sí, mo sì máa ń tò wọ́n lẹ́sẹẹsẹ bí iṣẹ́ tí wọ́n ń ṣe kò má bá dàpọ̀ mọ́ ara wọn torí pé ìmójútó fáìlì yẹn ṣe kókó gan torí àsìkò tí ẹ bá nílò rẹ̀ kí èèyàn má bá à máa wa káàkiri. So mo máa ń tọ́jú fáìlì mi dáradára.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba làárín iṣẹ́ àti ìgbésí ayé? Iṣẹ́ mi ó yàtọ̀ sí ìgbésí ayé, torí ẹ́, mo máa ń gbìyànjú láti ṣe ìdọ́gba, ìyẹn balance láàrín méjèèjì. Tí n bá ti lọ sí ibi iṣẹ́, mo máa ń kojú mọ iṣẹ́ àti nǹkan tó wà lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n tí n bá ti kúrò, tí mo ti délé, mo máa ń fi gbogbo nǹkan tó wà lẹ́nu iṣẹ́ sílẹ̀. Màá sì rí wipé àwọn nǹkan tó wà lébi ẹbí ọ àtàrá ni màá bẹ̀rẹ̀ sí ní bàjiròrò láti jẹ́ kí wọ́n mọ̀ pé mo ti wà n le, mo ti kúrò lẹ́nu iṣẹ́. Torí ó máa ń jẹ́ kí ìdọ̀gba wà láárín iṣẹ́ àti ìgbésí ayé fún mi.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún Kérésìmesì yẹn, Christmas, tí àwọn Krìstẹ́nì ni wọ́n máa ń ṣe. Àjọ̀dún yìí, ó jẹ́ àjọ̀dún tí wọ́n ti máa ń pa adìẹ, tí a sì máa ń ṣe oríṣiríṣi ayẹyẹ. Ó tún jẹ́ àsìkò tí ẹbí máa ń péjọ papọ̀ láti ṣe wẹ̀jẹwẹ̀mu. Ó jẹ́ kí n fẹ́ràn àsìkò ìgan. Àsìkò àjọ̀dún yìí ni mo máa ń lọ rí àwọn ẹbí mi tí mo sì rí láti ọjọ́ tó ti pẹ́ tí a tún jọ sọ̀rọ̀, táa tún jọ fọ̀rọ̀jú mi toro ọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń lọ. Àsìkò àjọ̀dún yẹn ni mo fẹ́ràn gan-an jù.

Èdè wo ni o fẹ́ kọ́? Ní báyìí, èdè tó wù mí kọ́ òun ni èdè Faransé, ìyẹn ni French. Torí pé mo ti kọ́kọ́ kọ́ French nígbà tí mo wà ní kékeré ṣùgbọ́n mi ò mọ̀ dojúdojú, mo mọ̀ díẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń bẹ̀, wọ́n ń kọ́ wa mọ́ ní ilé ìwé kò jẹ́ kí n tún mọ French yẹn dáadáa. Ṣùgbọ́n báyìí mo wù mí láti gbọ́ èdè French àti tí ń bá tún wà ráyè, ó wù mí kí n gbọ́ èdè Spanish. Àwọn èdè tó wù mí tí mo fẹ́ kọ́ lásìkò yìí nìyẹn tí ó bá ṣe é ṣe fún mi.

Kí nìkan tí ó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi, àwọn ni bí i kí n fi fóònù mi sínú rẹ̀. A bi awọ́n iwè pé lébè tí mo lè fi sáré kọ̀ nkàn tí mo bá rántí àti gègé ìyẹn báiro tí mo bá nílò láti kọ́ nǹkan máa lé tètè ráyè kọ́ ló jẹ́ kí àwọn nǹkan yìí wà nínú àpò owó mi tí mo máa ń gbé. Kàakiri owó náà de mo wà nínú rẹ̀. Àwọn iru owó tí mo bá mú dání láti, láti ná. Àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi nìyí.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ara àwọn tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni bonus. Ìyẹn ni pé tí ẹni bá ṣiṣẹ́ tí wọ́n sì sọ pé ẹ̀kú iṣẹ́ o, ìyẹn ló máa ń mú orí iṣẹ́ yá tí èèyàn fi máa ń ṣiṣẹ́ sí dáadáa. Ti bonus yen bá ti wá jẹ nípa pé, pé a fi kún owó bí à ń torí àwọn iṣẹ́ tí a ṣe, máa tó ń jẹ́ kó rí òwú láti ṣiṣẹ́ sí dáadáa. Mo dẹ̀ máa encourage kí ilé iṣẹ́ kó máa ṣe àwọn ǹkan yi láti mú inú òṣìṣẹ́ dùn àti láti mú ara wọn yá láti ṣiṣẹ́ sí bó ṣe yẹ.

Nígbà wo ni o kẹ́yìn fò? Kò sí ìgbà tí mi ò lè fò. Mo sì fò ní ọjọ́ ìsinmi tó kọjá, ní ọjọ́ Sunday. Mo fò nígbà tí mò ń jó nílé ìjọsìn. Nibita tí ń jó, a tún ń fò sókè láti ọlọ́run. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn, kò sí àsìkò tí a kì í ń fò sókè. Mo kàn le, mo máa ń ṣe àwọn exercise lẹ́ẹ̀kọ̀kan tí eléyìí dé máa ń mú mi fò. So, àwọn nǹkan yii jẹ ohun to máa ń jẹ́ kí ara tún jí pépé dáadáa bí mo ṣe wò ó.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Aà, kódà. Mo fẹ́ran rẹ̀ gidi gan, torí pé ọmọ Ìbàdàn ni mí, wọ́n sì mọ̀ wá sí ẹni tí ó fẹ́ran ata jù. Oúnjẹ tó bá ní ata la máa ń jẹ kódà eleyi tì ata rẹ̀ bá ti pọ̀jù, ohun gangan ni àwa máa ń wá. Torí pé un tí wọ́n fi kọ́ wa láti kékeré nìyẹn. Oúnjẹ tó láta dáadáa, òun la máa ń jẹ, ó sì máa ń lọ lẹ́nu wa. Yàtọ̀ sí oúnjẹ táwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń jẹ, tí ò kí n fi bẹ́ẹ̀ ṣi ata púpọ̀ n bẹ. Àwọn ata rodo, àwọn ata tó máa ń ta lẹ́nu dáadáa yẹn la máa ń lò láti ṣe àwọn oúnjẹ wa, a sì máa ń jẹ, a máa ń gbádùn rẹ̀.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá, mi ò kí ń mu òògùn kódà láàárín ọdún kan mo lè máa mu òògùn rárá torí pé ara mi jí pépé. Ṣùgbọ́n àwọn òògùn tí mo tún lè mu tí bá rí lé àgbo àwọn òògùn ìbílẹ̀ tó jẹ́ pé wọ́n fi ewéko àti oríṣiríṣi. Ṣùgbọ́n òògùn òyìnbó mi kì í fẹ́ràn láti lò gan rárá. Dẹ́bi tí màá wá, màá mu òògùn òyìnbó. So ẹ̀kọokan ò ní àfi tí ó bá jẹ́ pé mo nílò láti lò fún nnkan kan bóyá ara mi ò yá ni mo máa ń lò.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Mo ní identity card tí a máa ń lò lẹ́nu iṣẹ́. Nítorí pé ìwé ìdánimọ̀ yìí, káàdì yẹ ni a fi máa ń wọlé sẹ́nu iṣẹ́. Wọ́n gbọdọ̀ rí kó tó di pé wọ́n á ṣílẹ̀kùn ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ kí n tó lè wọlé síbẹ̀ láti lọ fún iṣẹ́ ọjọ́ náà. So a máa ń mú káàdì yìí dáni láti fi dá ara wa mọ̀, láti fi lè ní access láti wọlé sí ibi iṣẹ́. Tí káàdì yìí bá sọnù, ó máa ń le láti wọ ibi iṣẹ́. Tí káàdì bá sọnù, a ṣẹ̀ṣẹ̀ gbọdọ̀ nílò láti gbà mí kò tó di pé a ó wọ iṣẹ́ ni.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́? Àwọn ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń fi ṣètò rẹ̀, kì í ṣe ọ̀nà kan. Ó dá lé bí ọ̀rọ̀ yẹn bá ṣe rí. Ìgbà mìíràn wà to jẹ́ pé pẹ̀lú ìbínú láfi kọ́kọ́ jọ bára wa jà kó tó di pé a wà ṣẹ̀ṣẹ̀ yanjú ẹ ni túbi nù bí, láti jókòó láti ṣètò pé ók kíni n tó ń dun ẹnì kọ̀ọ̀kan tí a sì mú inú oníkálukú dùn. Ṣùgbọ́n ìgbà míì, a kọ́kọ́ fi ìjà ṣé ná ká tó wá yanjú rẹ̀.

Ṣé o máa ń gbọ́ podcast? Kódà mo fẹ́ràn podcast láfẹ̀ẹ́ ju, mo ń gbọ́ podcast gan an lóríṣiríṣi, pàápàá eléi tó bá níí ṣe pẹ̀lú owó àti bá ṣe lè fi owó pamọ́. Àwọn podcast yìí sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọ jí pépé sí dáadáa, ó tún máa ń jẹ́ kí èèyàn ronú ní oríṣiríṣi ọ̀nà tí ó jẹ́ pé èèyàn ò ronú tẹ́lẹ̀. À kí èèyàn máa gbọ́ lẹ́nu àwọn èèyàn tí ó ti ṣe àwọn nǹkan tí èèyàn fẹ́ ṣe, ó máa tún fún èèyàn ní confidence láti lè ṣe àwọn nǹkan yìí.